Ohun mímu tí mo fẹ́ràn jù jẹ́ omi. Nítorí pé kò ní ìpalára kankan. Ó dẹ̀ ṣé ànfàní fún àgọ́ ara wa dáadáa. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ǹkan pàtó tí ara wa kò le sà fún. Omi dára gan, ó sì jẹ́ ǹkan pàtàkì tí a nílò ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé nígbà tí mo bá rí àkókò, pàápàá ní alẹ́ nígbà tí gbogbo nǹkan bá ti dákẹ́. Kíkà ìwé máa ń ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ titun. Nígbà mìíràn mo máa ń kà a fún ìgbàdùn. Nígbà mìíràn síi ni mo máa ń kà láti mú ara mi dára síi.

Mo máa ń gé èékánná mi ní gbogbo ìgbà kí wọ́n má bà á gùn jù kí wọ́n sì má wù dára. Mo tún máa ń fọ́ wọ́n kí n sì máa lo epo tàbí cream láti jẹ́ kí wọ́n máa dán dáadáa. Mo máa ń pa wọ́n mọ́, n kò sì jẹ́ kí ìdọ̀tí kó jọ sí abẹ́ èékánná mi. Ìtọ́jú èékánná mi fún mi jẹ́ ọ̀nà láti pa ara mọ́, àti láti jẹ́ kí ara dà bí mímọ́ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá tí mo fi ń gba afẹ́fẹ́ àti láti sinmi nígbà mìíràn. Nígbà òjò, mo máa ń rí dájú pé àgbàlá náà mọ́ kò sì ní sí omi tí ó dúró. Mo máa ń tọ́jú rẹ̀ dáradára kí ó lè máa dára láti lò ní gbogbo ìgbà. Àgbàlá náà jẹ́ ibi pàtàkì fún ìsinmi àti fún gbígba àlejò.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, pàápàá nígbà tí ọkàn mi bá balẹ̀. Mo máa ń yàgò fún wàhálà àti ariwo tí kò ṣe pàtàkì nínú ìgbésí ayé mi. Rírin ní àlàáfíà máa ń fún mi ní ìtùnú ọkàn àti ìdùnnú inú. Fún mi, àlàáfíà jẹ́ ọ̀kan pàtàkì tí ó jẹ́ kí ayé dùn láti gbé.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni Liverpool, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. Nítorí bí wọ́n ṣe máa ń ṣeré pẹ̀lú agbára àti ìfaradà. Mo fẹ́ràn ọ̀nà ìṣeré wọn àti ìfọkànsì àwọn agbábọ́ọ̀lù náà lórí pápá. Wọ́n máa ń fún mi ní ayọ̀ nígbà tí wọ́n bá ṣẹ́gun eré ìdárayá pàtàkì. Fúnmi, Liverpool jẹ́ ẹgbẹ́ tí ó lágbára àti tí ó kún fún ìtàn àṣeyọrí ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì.